Mo ga tó ìwọn ẹsẹ̀ bàtà mẹ́fà odindi ẹ, ìgbà tí mo fi lọ́wọn gbẹ̀yìn, wọ́n sọ fún mi pé mo ga tó ìwọn ẹsẹ̀ bàtà márùn ún pẹ̀lú ìka mẹ́jọ, tí ó sì yẹ wípẹ́ láti ìgbà náà èmi ò tọ́ tí ìlọ́wọn kí n fi máa mọ pé gíga mi ó gùn si ni àbí ó yá, ó sì wà bó ṣe wà. Ẹ̀yin gíga yìí òun ló jẹ́ wípẹ́, ẹ̀ ìka márùn ún pẹ̀lú ẹ́, ẹsẹ̀ bàtà márùn ún pẹ̀lú ìka mẹ́jọ, òun ni tó jẹ́ ẹ́, ohun tó wọ́pọ̀ jùlọ láàárín àwọn ọlọ́mọkùnrin yẹn lágbàáyé. Tí ó sì jẹ́ wípẹ́ àrùn kò wọ́pọ̀ nínú àwọn ènìyàn tí wọ́n ga jù báyìí lọ. Ẹ̀, ṣùgbọ́n àràwọn ènìyàn tó jẹ́ pé wọ́n ga tó ìwọn ẹsẹ̀ bàtà mẹ́fà, àṣìlẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n ga jù ìwọn bàtà mẹ́fà lọ, à sì máa ní ẹ̀, kò wọ́pọ̀ nínú àwọn ènìyàn tí a máa rí tí ó tó ẹsẹ̀ bàtà méje. Irú àwọn ilé náà wọ́n ń pè ní òmìrán, tí ó jẹ́ pé àwọn ènìyàn ó mọ wò wọ́n lókè ni. Ẹ̀, gíga ló jẹ́ wípẹ́ ǹkan tí ó jẹ́ ẹ̀, ǹkan tí ọmọ àwọn ènìyàn máa ń mú lára àwọn ìdílé wọn, tí ó sì jẹ́ wípẹ́ àwọn ìlú mìíràn wà tó jẹ́ wípẹ́ gbogbo wọn ga dáadáa níbi tí wọ́n wà. Yálà ọkùnrin ni ọ̀hún àbí obìnrin, àwọn ènìyàn gíga ni ló máa ń wà ní àwọn ọlọ́ wọn. Tí ó sì jẹ́ wípẹ́ àwọn mi, wọ́n máa ń mú ẹ̀, Ẹ̀, ṣùgbọ́n àràwọn ènìyàn tó jẹ́ pé wọ́n ga tó ìwọn ẹsẹ̀ bàtà mẹ́fà, àṣìlẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n ga jù ìwọn bàtà mẹ́fà lọ, à sì máa ní ẹ̀, kò wọ́pọ̀ nínú àwọn ènìyàn tí a máa rí tí ó tó ẹsẹ̀ bàtà méje. Bí a fi ní àwọn ẹ̀, bá ṣe láwọn òmíràn tó jẹ́ pé wọ́n ga dáadáa nínà lára àwọn tó jẹ́ arara, tí ó jẹ́ wípẹ́ ẹ̀ àwọn ò ga rárá, wọ́n ò ga tó ìwọn ẹsẹ̀ bàtà ẹ̀ tí, ìwọn ẹsẹ̀ bàtà tí àwọn, tí àwọn ènìyàn tí ó pò tí wọ́n ga tó. Ẹ̀, eléyìí ló sì jẹ́ wípẹ́ ẹ̀ bá ṣe ní ẹ̀ àwọn tó ga dáadáa nínà wọ́n náà tó kúrú dáadáa. Ṣùgbọ́n fún èmi mo wà ní àárín wọn ni tí ó sì jẹ́ wípe ẹ̀ ní ìdílé mi náà ọ̀pọ̀lọpọ̀ wa lára wa láàárín. Ẹ̀, eléyìí ló fi jẹ́ wípé ẹ̀ ó súnmọ́ ẹ̀yin tí ó máa fẹ́ dà júdù ni pé, à ti ọ̀dọ̀ àwọn òbí mi mo ti mú ju ibi tí mo ti ga dé. Mo máa rí pé aláwọ̀n nínú àwọn òbí mi tí wọ́n ní ẹ̀, tí wọ́n ní àwọn tí àwọn ẹbí tó ga jù báyìí lọ, bó ṣe ó ṣe é ṣe kí mi náà ní ẹ̀, kí mi náà ó ga jù báyìí lọ. Tabí tó bá jẹ́ pé mo yá, mo wà ní àwọn igbó tí àwọn ọmọ ti máa ń, tí wọ́n tó máa ń ní, tí wọ́n tó máa ń ga dáadáa, ọ̀yẹ́ mi náà kò ha tún ga jù báyìí lọ. Àwọn mi wà, àwọn iṣẹ́ mi wà tó jẹ́ pé wọ́n máa ń gba kí ènìyàn ga, gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ àwọn tí wọ́n ń ṣe, tí wọ́n ń gba bọ́ọ̀lù apẹ̀rẹ̀. Àwọn ilé yìí sì máa ń ga dáadáa torí pé ẹ̀ gíga wọn, wọ́n máa ń fún wọn ní àǹfààní nínú eré ìdárayá tí wọ́n máa ń ṣe. Ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa ń nífẹ̀ẹ́ sí àwọn ènìyàn tó bá ga tí wọ́n sì máa ń, ni wọ́n máa ń dùn láti bá àwọn tó bá ga ṣọ̀rẹ́. Ẹ̀, eléyìí sì jẹ́ ara àwọn àmúyẹ́ tí àwọn obìnrin mìíràn tó máa wò ọmọkùnrin lára, ẹ̀ tí torí pé wọ́n máa fi, tí wọ́n máa fi, tí ó fi máa, tí ó fi máa ọkùnrin máa rẹwà sú jù wọ́n.

Ẹ̀rọ ayárabíàṣá inú jẹ́ ohun èlò tí yóò jẹ́ pàtàkì sí mi àgàgà lẹ́nu iṣẹ́ mi. Élé lo fi jẹ́ wípé, mo gbọ́dọ̀ máa lo eyi to tún bágbàmù tó jẹ́ ìgbàlódé, tí yóò bá ti di ọdún kan ọ̀kan. Idi pàtàkì rẹ́ tí ilé iṣẹ́ wa tí wọ́n fi mú ní ọ̀kunkundun tán pé lẹ́yìn ọdún kan ọ̀kan wọ́n máa pàrọ̀ ẹ̀rọ ayárabíàṣá wa. Èyí ló sì jẹ́ wípé èmi gangan ní èyí tí mo ná lò fúnra mi nílé tí mo fọwọ́ ra mi ra. Ẹ̀kọ̀ kan boyá bí ààrin ọdún méjì ó kéré ó wá pẹ́ tán ọdún mẹ́ta mó ti pàrọ̀ rẹ̀. Ṣùgbọ́n èyí tí mo fi ń ṣiṣẹ́ ààrin ọdún kan èèyàn máa ń fi máa wá pàrọ̀ rẹ̀ tí ó sì jẹ́ wípé, ehn gẹ́gẹ́ bí iṣẹ́ wa bá ṣe gbo mi mú sí, bí iṣẹ́ wa bá ṣe gba sí, bí iṣẹ́ wa bá gba, ló máa fà bóyá wọ́n, bóyá a nílò láti, ehn bóyá a nílò ẹ̀rọ ayárabíàṣá mi àbí bóyá a nílò rẹ̀. Èyí lè ló fi jẹ́ wípé ní ẹnu iṣẹ́ wa, tí àwọn ọ̀gá ilé iṣẹ́ wa tó pátàkì lò ní bí a ṣe ṣe àṣìṣẹ́ wa láṣe yọrí tí ó sì jẹ́ wípé eléyìí ni, ó máa ran iṣẹ́ wa lọ́wọ́ ní ibi iṣẹ́. Ẹ̀rọ ayárabíàṣá tí a máa sábà lo, ló jẹ́ wípé wọ́n ní, wọ́n ní ilé iṣẹ́ tó jẹ́ oníbàárà wa tó jẹ́ wípé àwọn náà ti mọ bí iṣẹ́ wa bó ṣe rí, wọ́n sì máa ń fún wa ní ohun tí a fẹ́ gẹ́gẹ́ bí a bá ṣe bèrè fún. Ẹ̀rọ tí a máa ń lò náà ni ó jẹ́ wípé, gẹ́gẹ́ bí wọ́n máa, wọ́n máa gbé wá láti ilẹ̀ òkè òkun. Wọ́n máa, àwọn ti ní àwọn oníbàárà tó jẹ́ kó máa ń tà fún wa láti òbè òkun tó sì jẹ́ wípé àwọn náà ti mọ gbogbo ohun kan tí a fẹ́. Kò sì fẹ́ ṣí bàtà bá ìjákulẹ̀ pàdé níbẹ̀ lórí àwọn ẹ̀rọ ayárabíàṣá yìí torí pé, gbogbo àwọn nǹkan tí a fẹ́ kí wọ́n máa bá wa ṣe, ná là ń ṣe. Inu àwọn ọ̀gá wa ó sì dùn sí àwọn iṣẹ́ wa. Tó bá jẹ́ wípé ó fẹ́ já sí, tó bá jẹ́ pé iṣẹ́ tí wọ́n bá ṣe ó fẹ́ tẹ́tì torí ẹ̀rọ ayárabíàṣá tí wọ́n ń lò, ó lè má tọ́ ọdún kan tí àwọn ọ̀gá wa yóò sì fi, pàrọ̀ àwọn ẹ̀rọ ayárabíàṣá yìí tàbí tá bá rí àwọn èèyàn tí ẹ̀rọ ayárabíàṣá máa ń bàjẹ́, wọ́n máa sì wá dì bóyá nǹkan kan tí wọ́n ń ṣe àbí irú iṣẹ́ tí wọ́n ń ṣe ló fà á tí ẹ̀rọ náà fi ń bàjẹ́ gbogbo ìgbà tí wọ́n tún ń ṣe. Tá bá sì ti rí wípé kò ń ṣe, ehn ẹjọ́ òṣìṣẹ́ yìí wọ́n sì wá bí wọ́n ṣe pàrọ̀ ẹ̀rọ ayárabíàṣá yìí lẹ́ẹ̀kan náà. Èyí ló sì máa ń ṣẹlẹ̀ ní ẹnu ilé iṣẹ́ títí wá.

Bẹ́ẹ̀ni, èmi nífẹ̀ẹ́ sí àwọn àlọ́ apanilẹ́rìnín. Bó tí ẹ jẹ́ pé ó lè má jẹ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ayé àtijọ́ àbí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé àwọn nǹkan tí àwọn èèyàn kan rónú tí wọ́n ń wujọ ni. Ṣùgbọ́n àwọn àlọ́ apanilẹ́rìnín ló jẹ́ e pé bí ó bá ṣe ń sọ tí èèyàn bá ṣe ń gbọ́, nígbà tí ó bá ń sọ lọ̀ níyen, èèyàn ò ní mọ̀ nígbà tí èèyàn ọ̀ rérin tí èèyàn sì kéyìn síta. Nígbà tí mo fi kẹ́rẹ́ dáadáa àwọn àlọ́ apanilẹ́rìnín, òun ni mo máa ń gbọ́. Àgàgà gbogbo àwọn ọ̀rọ̀ tó jọ mọ́ Ìjàpá tirókò, ọkọ Yánníbo, gbogbo àwọn ọgbọ́n ẹ̀wẹ́ bí won ṣe máa ń sọ pé ọgbọ́n ẹ̀wẹ́ àti gbogbo àwọn ìgbà tí ọgbọ́n rẹ̀ ṣiṣẹ́ àti àwọn ìgbà tí ọgbọ́n rẹ̀ kò ṣiṣẹ́. Òun jẹ́ ohun tó ń pani lẹ́ẹ̀rìnín pé bí Ìjàpá ló ṣe lọ́gbọ́n tó, òun ló jẹ́ pé àwọn àsìkò kan kan wà tí ọgbọ́n rẹ̀ ń tọ àwọn ènìyàn mì lẹ́yìn ni. Gbogbo àwọn ìgbà tí Ìjàpá tó bá àwọn ẹbí ìgbín tó bá won dọ́wo òpó lórí pé kò se ohun nìkan ló ń lọ́gbọ́n àti gbogbo àwọn àsìkò bíi irú àwọn àlọ́ tó dí pé Ìjàpá ó lọ́ ń fi iṣu ó ń fi sí abẹ́ tó jẹ́ pé iṣu yìí ko má ba à mọ̀ pé ó ń jí iṣu kó, ó ń jí iṣu wà, iṣu gbóná ó ń jí wà. Kí èèyàn má fi iṣu gbóná, kí èèyàn má fi sí abẹ́. Eléyìí ló jẹ́ wọ́n pani lẹ́ẹ̀rìnín tó jẹ́ pé iṣu yìí ò padà bò lára pẹ̀lú gbogbo àwọn nǹkan mìí tí wọ́n sọ pé Ìjàpá ṣe. Òun mọ̀ wo pé ṣé àwọn Ìjàpá táàrí ní àsìkò yìí náà ló ṣe gbogbo òru nǹkan báyìí ṣùgbọ́n ó ṣe é ṣe ó jẹ́ wípé àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ tàbí ta wọn èèyàn rò pé ó ṣẹlẹ̀ láwọn àsìkò kan kan ní. Ṣùgbọ́n ó jẹ́ hun tó pani lẹ́ẹ̀rìnín bí i pé kí wọ́n má a sọ nípa àwọn bí i kí wọ́n má a fúnni ní ìrò àwọn èèyàn tó ti lọ ayé sẹ́yìn bí àwọn èèyàn kan kan bó ṣe di pé won bí àwọn èèyàn tí ó jẹ́ wípé wọ́n ò ṣe dáadáa nígbà tí wọ́n fi lọ ayé sẹ́yìn àbí boya bí àwọn èèyàn tí wọ́n lè pè ní wọ́n wu àwọn iwa àgọ́. Èyí ló sì máa pani lẹ́ẹ̀rìnín pé àṣé àwọn èèyàn tu le wúrò iwà báyìí. Eléyìí ló jẹ́ pé gbogbo àwọn àlọ́ apanilẹ́rìnín ó má ń jẹ́ hun tó má ń dùn ni, tó má ń mú inú èèyàn dùn tí ó sì má ń jẹ́ kí ara yá gágá tí yóò jẹ́ kí èèyàn gbàgbé àwọn àṣòrò tí èèyàn ní ní àsìkò tí èèyàn bá ń gbọ́ wọn.

Wákàtí tí mo máa ń lo lenu iṣẹ́ ní àimoye Ìgbà ló máa ń tó wákàtí mẹ́jọ sí mẹ́wàá lójoojúmọ́ torí pé àwa máa ń wọ iṣẹ́ ní aago mẹ́jọ àárọ̀ tí ó sì jẹ́ igba tó bá fi máa di aago mẹ́rin ìrọ̀lẹ́ a ti parí iṣẹ́ lọ́jọ́ kan. N sugbon àwọn ìgbà mìí wà to jẹ́ wípé a lè ní ìpàdé láti ṣe ní ẹnu iṣẹ́ tí ìpàdé náà tí yóò sì kọjá aago mẹ́rin. Ẹ̀ sùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ igbà òun ni ó jẹ́ wípé kó tó di a-- kó tó-- bí a tó, tí o baá ti da aago mẹ́rin ni mo máa ń parí iṣẹ́. Ẹ̀, àwọn ìgbà míràn sì tún wà tí ó jẹ́ wípé àwọn iṣẹ́ tí mo bá ṣe pàtì lẹ́nu iṣẹ́ tí mi o sì, tí mo wò pé mo nílò láti parí ẹ kó tó di ọjọ́ kejì, òun ni mo máa ń dúró láti parí wọn. Àwọn míì sì wa tó jẹ́ wípé màá gbìyànjú àti màá gbìyànjú kí n lè parí wọn tí n bá lè parí wọn, mà gbé àwọn iṣẹ́ yìí lọ sílé. Ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló jẹ́ wípé ó máa ń fà, ẹ, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni mo máa n sábà lọ parí nílé tí ó jẹ́ wípé mo tún mọ̀ pé màá tún ní àǹfààní láti fi sinmi kó tó di pé mo bẹ̀rẹ̀ sí í ronú ọ̀rọ̀ nípa iṣẹ́ yìí tí ó sì jẹ́ wípé, ẹ, àwọn ìgbà míràn wà tí ó jẹ́ wípé ilé náà ni màá wà tí màá sì fi ṣe iṣẹ́ tí mo bá fẹ́ ṣe. Ẹ̀, àwọn ọjọ́ kankan leleyi máa ń bọ́ síi tí ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tí ìgbà tí mo fi máa ń ṣiṣẹ́ inú, ẹ́nu iṣẹ́ ní ilé iṣẹ́ wa gangan òun ni mo máa ń wà. Ẹ̀, eleyi jẹ́ àwọn wákàtí tí mo bá sábà lò ní ẹnu iṣẹ́ mi lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni mo máa ń gba àwọn ìméèlì àìwúlò tí a máa ń pè ní spam. Àwọn ìméèlì yìí ló jẹ́ wípé tí mo bá ti ṣí ìméèlì mailbox mi tí mo sì wo àwọn méèlì tí àwọn èèyàn fi sọ̀rọ̀ sí mi. Leìyin wá ilé yìí, èmi yóò sì lọ sí ibi àwọn ìméèlì àìwúlò, màá sì wo wọn káríkári kí n ba lè wo èléyi tó ṣe é ṣe kó jẹ́ pé ó ní ànfàní tí mo lè rí níbẹ̀ àbí èlé tó ṣe é ṣe kó jẹ́ wípé ó nílò láti dánsì. Èléyi ló sì máa ń jẹ́ kí, èé, èlé ló máa ń jẹ́ kí ni wo ìméèlì mi láti lóòrèkóòrè tó jẹ́ pé gbogbo ìgbà, èé, láàárín ọjọ́ kan, mò, mi ò lè ṣaláì máa wo ìméèlì mi. Kí má sì tún wo ibi ìméèlì àìwúlò náà torí àwọn àgbámíràn wà tó jẹ́ wípé inú ìméèlì àìwúlò ni àwọn méèlì tí èèyàn nílò ló máa bọ́ sí. Gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ ìméèlì àìwúlò ni. Ṣùgbọ́n àwọn, kò sì gbogbo ìgbà náà ni tí oko wúlò ló máa ń wà nínú ìméèlì yìí, tó sì jẹ́ pé àwọn tó wúlò kọ̀ọ̀kan ó máa ń jáde èèyàn máa rí nínú ìméèlì yìí. Èléyi ló fi jẹ́ wípé mo máa ń sábà lọ wo dáadáa tí ó jẹ́ wípé tí mo bá ti wo, màá sì wo eyín tí mo bá nílò láti tètè ṣiṣẹ́ le lórí yàtọ̀ sí àwọn tí, yàtọ̀ sí àwọn ọ̀gọ̀rọ̀ tó jẹ́ wípé kò wúlò fún mi.

Gíláàsì wíwọ̀ pè oríṣiríṣi. Àwọn mi a máa wọ gíláàsì fún akọ. Bẹ́ẹ̀ sì ni àwọn mi, gíláàsì tí wọ́n wọ̀, wọ́n fún wọn ní ilé ìwòsàn ni láti bá wọn ṣe ìtọ́jú àwọn ojú kan abọ́míràn tí wọ́n ní. Ṣùgbọ́n ní tèmi, èmi ò ní àwọn ojú tí mo máa wọ gíláàsì fún. Ẹ̀ẹ̀kọ̀ kan, mo ni mo máa ń wọ gíláàsì, ni mo máa ń lo gíláàsì láti fi ṣàkọ. Tí ó sì jẹ́ wípé ara ìmúra mi ni láwọn àgbà mí rán. Ṣùgbọ́n tí mo bá ń lọ ibi iṣẹ́, èmi kì í sábà wọ gíláàsì yàtọ̀ sí ìgbà tó jẹ́ wípé bóyá oòrùn bá mú gangan, a máa ń, wọ́n máa ń wọ gíláàsì tó máa ń dáàbò bo ojú láti, láti ara oòrùn tí wọ́n ń pè ní sunshade. Eléyìí lo máa ń wọ̀ ní àìmọye ìgbà. Tí ó sì jẹ́ wípé lẹ́yìn ilé yìí, tí mo bá ti-- lẹ́yìn ilé yìí mi kì í sábà wọ gíláàsì. Ṣùgbọ́n àwọn ọjọ́ mí wà tó bá yẹ pé mo bá fẹ́ lọ sóde, àwọn gíláàsì tí yóò jẹ́ ìgbàlódé òun ni màá ṣì mú tí màá ṣi fi lé ìmúra mi. Èyí yóò sì jẹ́ kí ìmúra mi kó tún pé si. Nítorí wípé mo mọ̀ ngba afẹ́. Èmi náà sì mọ̀ pé kí èèyàn máa wọ gíláàsì wà lára àwọn nǹkan tí ó máa ń jẹ́ kí ìmúra èèyàn, kí èèyàn dùn wò lọ́mọkùnrin. Ó máa ń jẹ́ kí ìmúra èèyàn kó tún pé si. Eléyìí jẹ́ pàtàkì ní tèmi fi máa ń wọ gíláàsì. Tí ó sì jẹ́ wípé àwọn gíláàsì tí mo máa ń sábà wọ, àwọn ènìyàn máa ń gba tí ẹ lára mi. Tàwọn mi máa ń bi mí lérè pé níbo mo ti rí àwọn gíláàsì mi rà. Tí mo sì máa ń-- tó máa ń mú, tí ó máa ń mú nù mi dùn tí àwọn èèyàn bá ti bi mí lérè àwọn òbí rẹ̀ yìí. Gíláàsì wíwọ̀, òun lò ó ní oríṣiríṣi tí àwọn èèyàn máa ń wọ. Àwọn mi sì máa ń lo gíláàsì dúdú tó jẹ́ pé dúdú nìkan làwọn máa ń lò. Oríṣiríṣi àwọ̀ ló máa ń wà. Àwọn mi sì máa ń wà tó jẹ́ wípé àwọ̀ rẹ́súrẹ́sú ilé máa ń jẹ́. Àwọn sì mí wà, àwọn mi sì wà tó jẹ́ pé ó máa ń ní àwọ̀ aláwọ̀ góòlù àbí aláwọ̀ silver. Tí ó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀

Bẹ́ẹ̀ni, ní ilé tí mò ń gbé, àgbàlá òjò wà tí ó sì jẹ́ wípé tó jọba ti rọ̀, ẹ́ ìbẹ́ ni omi máa ń dẹ́gun sí. Ẹ̀ omi ilé yìí a sì máa ń lò fún, ẹ́ àlò inú ilé. Yálà fẹ́ fọṣọ ni o, a fẹ́ wẹ̀ ni o, a fẹ́ dáná ni o, omi náà ni a máa ń lò. Tí ó sì jẹ́ wípé kò wọ́pọ̀ nínú àwọn ilé ní agbègbè mi tí ò ní àgbàlá òjò torí wípé, ẹ́ ọ̀nà tí àwọn èèyàn ń gbà ro omi pàtàkì ní ilẹ̀ yìí, ẹ́ kò sí, ó wọ́pọ̀ níbi táa ti máa rí ilé tó jẹ́ wípé wọ́n gbẹ́ kànga tí ó kan omi, à tàbí ibi tó jẹ́ wípé wọ́n gbẹ́ eyín tí wọ́n ń pè ní bọ̀wọ̀ tí ó sì kan omi. Ẹ́ kò wọ́pọ̀ nínú àwọn ilé tó nílé. Tí ó sì jẹ́ wípé tó jọba ti rọ̀, ẹ́ eyín tí ọ̀pọ̀lọpọ̀ ilé máa ń ṣe náà ni wípé wọ́n ní àwọn, ẹ́ wọ́n ní àwọn ike, à tíú tó àwọn, ẹ́ ọ̀nà tí omi fi máa ń gbà dé inú àgbàlá òun. Tí ó sì jẹ́ wípé àwọn àgbàlá yìí, òun ni omi máa ń dẹ́gun sí dá lóòrè kóòrè títí gbogbo ìgbà tó jọba fi ń rọ̀ táwọn èèyàn máa ń sì ń lò fún gbogbo eyín tí wọ́n bá fẹ́ fomi ṣe. Àmọ́ ìgbà tó bá sì tún jẹ́ àwọn àsìkò mìíràn tí ò bá ti sójọ, àwọn èèyàn tún máa ń lọ pè àwọn ọkọ̀ ajá omi, ọkọ̀ tó máa ń gbé omi, wọ́n sì máa ń pè wọ́n láti wá já omi sínú àgbàlá òjò yìí ní àwọn ìgbà ẹ̀rùn. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nígbà òjò, ló jẹ́ wípé àwọn àgbàlá òjò yìí, ó máa ń kún dẹ́nu. Kí ó sì jẹ́ wípé gbogbo nǹkan tí àwọn èèyàn bá fẹ́ fomi ṣe lásìkò yìí, òun ni wọ́n máa ń rí omi ọ̀nlá lọ́ lọ láti lò láti fi ṣe wọ́n. Ẹ̀ tó sì jẹ́ wípé àgbàlá òjò, òun ni ó, òun ni ó jẹ́ àṣà tó gbajúgbajà níbi tí mo wà yìí. A tó máa sọ wípé pé àwọn ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan náà táwọn náà ní àgbàlá òjò tàbí àwọn kànga wọn tó jẹ́ wípé omi máa ń wọ inú rẹ̀ tó jọba ti rọ̀.

Sísọ ọ̀rọ̀ níwájú àwọn ènìyàn ni ohun pàtàkì tí èmi ti fi kóra láti ìgbà tí mo ti wà ní kékeré, tí ó sì jẹ́ wípé bí mo ṣe ń dàgbà sí òun ni, ẹ́ òun ni mò ń, ni mò ń gbọ́n sí tí mo sì ń mọ̀ nípa báṣe bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ẹ̀, èyí ló sì jẹ́ wípé tí mo bá wà níwájú àwọn ènìyàn ẹrú kì í bá mi. Èmi sì sì ń kọ́, òmi èsì ayé, ọ̀kà mi è saáré láti lè bá wọn sọ̀rọ̀ kí n lè sọ tinú mi jáde. Nítorí wípé, ẹ́ eléyìí mo ti fi kóra láti kékeré. Èmi kì í sì, èmi ò kí ń sì ní, èmi ò kí ń ní ẹ́ ìrora tí mo bá ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nítorí wípé ohun tí mo ti fi kóra ni. Mo lè bá àwọn ènìyàn sọ̀rọ̀ fún wákàtí kan, wákàtí méjì tí màá ṣì máa tó ọ̀rọ̀ mi léṣe ẹsẹ ẹsẹ nítorí wípé, ẹ́ ó ti mọ̀ mi lára ohun tí mo ti ń ṣe fún ìgbà pípẹ́ ni. Ẹ̀ tí èeyàn bá sì fẹ́ bá, tó bá wà níwájú àwọn ọ̀pọ̀ èrò tó fẹ́ bá wọn sọ̀rọ̀, alákọ̀kọ́ ni kó mọ̀ nǹkan tó fẹ́ sọ nípa rẹ̀, kó mọ̀ dáadáa. Nítorí wípé àwọn ènìyàn tí o fẹ́ bá sọ̀rọ̀, o jẹ́ àwọn ènìyàn tí wọ́n fẹ́ ràn gbó ohun tí o fẹ́ sọ. Ẹ̀, eléyìí ló sì fi jẹ́ wípé ẹ́ ohun tí o bá sọ, òun ni wọ́n máa, ni wọ́n, iná mú, hin ná retí a ti tẹ̀lé. Ẹ̀ eléyìí ló fi jẹ́ wípé, ẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó wà ní, àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó fẹ́ gbọ́ ohun tí o fẹ́ sọ, òun ni wọ́n o ni imọ̀ nípa ohun tí o fẹ́ sọ. Bí ó bá sì ṣe sọ́, òun ni wọ́n á gẹrí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí wọ́n kọ́ lára nǹkan tó ti sọ. Àwọn igbà mí wà tó jẹ pé àwọn tó wà níbẹ̀ gan wọ́n ní ìmọ̀ nípa ohun tí o fẹ́ sọ. Ṣùgbọ́n àwọn kò ranti nípa àwọn nǹkan yìí mọ́ tó sì jẹ́ wípé ìwọ ló rán wọn létí, ló ta wọ́n ló lobo lórí àwọn nǹkan yìí tí ó jẹ́ pé wọn ò lè pa tẹ̀le padà. Eléyìí ló fi jẹ́ wípé ẹ́ ẹni tí ó bá máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ àbí ẹni tí ó bá ní ẹ̀ ìṣe láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ ló gbọdọ̀ mọ̀ ohun tí ó kọ́ fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀ lé lórí. Tí ó sì jẹ́ pé ó sì gbọdọ̀ ní ìgboyà kíkún nínú ara rẹ̀ torí ìgboyà ni nǹkan àkọ́kọ́ tí ẹ́eyan gbọdọ̀ ní. Ìwọ tó ò ní ìgboyà tó bá ti rí àwọn ènìyàn tó pọ̀, ẹrú ó máa ba ọ̀ láti bá wọn sọ̀rọ̀ kó má ba à ṣe àṣìṣe. Ṣùgbọ́n ìwọ tó ní ìgboyà ó máa mọ̀ wípé àwọn nǹkan tí o fẹ́ sọ, ẹ́ ohun tí o fẹ́ sọ, ohun tí o mọ̀ náà ni. Kódà tó bá ṣàṣìṣe wà lè tètè pe ara rẹ padà, wà sì lè sọ ohun tó tọ́ láti ṣe. Ilé yìí ló fi jẹ́ wípé àwọn, àwọn ènìyàn kan wọn à í mọ̀ lára, wọn à kí ń mọ̀ lára ara tọ́, wọn à kí ń mọ̀ lára ara tí wọ́n bá fẹ́ fún àwọn ènìyàn, ọ̀pọ̀lọpọ.

Àwọn oúnjẹ tí mo mọ̀ bí a ṣe ń ṣe, òun ni tí mo mọ̀ bí a ṣe ń ṣe dáadáa, òun ló pọ̀ díẹ̀. Ẹ̀ láti orí àwọn oúnjẹ ilẹ̀ wa, ẹ̀ bí iyan gígún, bí ẹ̀ àmàlà rírò, bí ẹ̀ ẹ̀bà títẹ̀, àwọn oúnjẹ yìí mo máa ń ṣe dáadáa. Tí ó sì jẹ́ pé tí a bá dé ibi ọbẹ̀, ọbẹ̀ ẹ̀fọ́ ni, ọbẹ̀ ẹ̀gúsí ni, ó dà ọbẹ̀ gbẹ̀gìrì gan, àti ó ha sọ pé ewédú, gbogbo ẹ, òun ni mo máa ń ṣe. Kí ó sì jẹ́ wípé, ẹ̀ àti jẹunú kò ń ṣe ohun tó nira tó nira fún mi, àti dáná oúnjẹ kò ń ṣe ohun tó nira fún mi. Tí èébì bá ti ń pa mí, tàbí mo bá ti bùkátà láti se oúnjẹ, láti jẹ oúnjẹ tí mo sì wà nínú ilé mi ní ibi tí mo ti le ní àǹfààní sí gbogbo àwọn nǹkan tí mo fi le dáná, ni màá sì wọ inú ilé ìdáná mi lọ tí màá sì lọ se oúnjẹ aládìídùn fúnra mi. Àwọn oúnjẹ tí ó tún jẹ́ àwọn iyì, àwọn oúnjẹ tí a tún máa ń jẹ lásìkò yìí gẹ́gẹ́ bí ìrẹsì, ẹ̀ ẹ̀wà àti àwọn oúnjẹ ẹja, ẹ̀ bí iṣu àti gbogbo àwọn oúnjẹ mìíràn, gẹ́gẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, òun ni mo tún máa ń ṣe, ni mo tún mọ́ láǹfààní láti ṣe. Ó dà, ẹ̀ òun jẹ́ tá ń pè ní jọ̀lọ́fù ráisì, èmi máa ṣe dáadáa, màá ṣe tí ó dà wòóró tí ò ní làṣà bọ̀, ẹ̀ bí mi ṣe máa ń ṣe àwọn oúnjẹ títè mi ni. Ẹ̀ Lẹ́yìn ilé yìí òun ló tún jẹ́ wípé, ẹ̀ àwọn oúnjẹ gẹ́gẹ́ bí ká ṣe àwọn oúnjẹ ìgbàlódé òní, àwọn oúnjẹ kọ̀ọ̀kan tó ń jẹ́ oúnjẹ tí a lè pè ní àwọn oúnjẹ tí àwọn ènìyàn sáré máa ń jẹ, tí a lè pè ní fast food, bíi pé ká ṣe índómì, bíi pé ká ṣe sùpàgẹ́tì, àwọn ìyẹn náà mo tún mọ̀ wọ́n ṣe. Ẹ̀ Tí ó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tó jẹ́ oúnjẹ ilẹ̀ wa nìyí mo máa ń ṣe, tí mo máa ń jí jẹ nínú ilé mi. Àwọn tó jẹ́ wípé àwọn tí mo bá tó bá sì jẹ́ pé wọ́n ya, a bá ní ayẹyẹ kan àbí nǹkan, èmi náà máa ń ṣe pẹ̀lú àwọn ènìyàn tó máa ń dáná. Ẹ̀ Tí àwọn ọ̀rẹ́ mi bá ní ọ̀rẹ́ tó bá wá mi wálé, ẹ̀ inú mi máa dùn láti dáná fún, ju pẹ́ kí n lọ ra oúnjẹ fún wọn lọ. Ẹ̀ Ó dà, àwọn ọ̀gbà mi mo máa ń gbìyànjú àti se oúnjẹ nígbà tí ìyàwó mi ò bá sí ní tòsí, tí ò bá sí ní tòsí, tí ó sì dé bá ń jẹ nígbà tó bá dé, nítorí pé ó mọ̀ pé ọ̀ lọ́wọ́ ọ ṣíbí, òun ni ọkọ tó ń fẹ́ ẹ.

Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ni tí ó wọ́pọ̀ láàrin àwọn ènìyàn lásìkò yìí. Ó máa gbọ́ táwọn ènìyàn máa ń sọ ẹ́n bí àwọn bàbá ńlá bàbá wa ṣe máa ń ṣe ohun dáṣẹ́nṣẹ́ hun ẹ́n, ètó fi jẹ́ wípé ẹ́n àwọn ò lè yẹ̀, àwọn ò lè yẹ̀ kúrò lórí tí àwọn bàbá ńlá bàbá wa ń ṣe. Ó dà kí ó jẹ́ pé ìgbàgbọ́ yìí kò múnádóko tàbí kì í ṣe ohun tí ó yẹ kí ènìyàn máa ṣe lásìkò táa wà yìí. Ẹ̀n ṣùgbọ́n àwọn kan sí gbogbo ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ni ò dá. Ẹ̀n lára àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ òun ni ẹṣin tó jẹ́ wípé ẹ̀n ọmọ tó bá bí sí ilé kan, ẹṣin tí wọ́n bá sì ń ṣe ní ilé ọ̀run ló ṣe é ṣe kí ọmọ náà kò máa ṣe. Ẹ̀n ilé ni ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ṣùgbọ́n ilé ò kó wa tó láti jẹ́ kí ọmọ wọn bí sínú ẹṣin kan, ó yẹ kó máa ṣe ẹ̀ṣin òun, ó yẹ kó hun gan á mọ̀ nípa ẹ̀ṣin òun àti ìdí pàtàkì tó fi jẹ́ pé ẹ̀ṣin òun ló yẹ kó hun máa padà máa sin lọ, ló yẹ kó hun wá padà ṣe lọ. Ẹ̀n nítorí ìdí èyí tó fi jẹ́ wípé ẹ̀ṣin sínáà mú tí wọ́n ń ṣe nílé wa, èmi náà tún ṣe ìwádìí lórí rẹ̀, mo sì rí wípé ẹ̀ṣin tí ó tọ́ fún mi láti máa ṣe lọ ni. Ẹ̀n ṣùgbọ́n àwọn ọ̀parí wa, ìgbàgbọ́ kan mìíràn wà tó jẹ́ pé ẹ̀n kò nílò láti máa tẹ̀lé wọn. Àgàgà tó bá jẹ́ wípé ẹ̀n wọ́n bá sọ ìdí pàtàkì tó fi ń ṣe ìdàrí ìgbàgbọ́ yìí tó fi ń, tó fi ní ìgbàgbọ́ yìí tí ènìyàn sì rí wípé ohun tí wọ́n fi ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ lásìkò òhun kò ṣe é ṣe kí àwọn nǹkan ó ṣẹlẹ̀ lásìkò yìí mọ́. Ẹ̀n ìgbàgbọ́ òhun kò lè wúlò fún àsìkò táa wa wà níyẹn, ní ìtumọ́, ní ìtumọ̀ rẹ̀ bá òhun. Ó sì jẹ́ wípé àwọn ìgbàgbọ́ mìíràn wà tó jẹ́ wípé ó yẹ kí wọ́n ti fagilé gẹ́gẹ́ bí àwọn ìlú kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n sì ní ìgbàgbọ́ wípé ẹ̀n òjò ẹ̀n pé ẹ́n ẹ̀n òjò tí ni ìgbà tí òjò bá rọ̀ wípé ẹ́n ẹ̀n bóyá àwọn kan ní ń bínú wípé ẹnìkan ló yẹ ká lọ fún, ló yẹ ká ń ṣe ìpèsè sí. Tó sì jẹ́ wípé àwọn ilé yìí òun ni àwọn ọ̀làjú ló ti ń gbà kó lọ́wọ́ àwọn ènìyàn. Ó dà àwọn ènìyàn tó wà ní gbèríko ló jẹ́ pé wọ́n ti ń gbé àwọn ìgbàgbọ́ kọ̀ọ̀kan nípa bìbọ òrìṣà na ti ń gbé jù sílẹ̀. Tó sì jẹ́ pé àwọn ìgbàgbọ́ pé ẹ́n bóyá ẹ̀n ní àwọn abúlé pé kí ọmọ má lọ ilé ìwé, kí ọmọ má lọ kẹ́kọ̀ọ́, àwọn akẹ́kọ̀ọ́ kan ni àwọn ènìyàn náà. Àwọn ènìyàn tí ń sọ di nǹkan tó ti di nǹkan àfisẹ́yìn. Tó sì jẹ́ pé àwọn ìgbàgbọ́ tí ènìyàn bá rí wípé ó di dára ní àwọn àtọwọ́dọ́wọ́ hin leyan lè tẹ̀lé. Ṣùgbọ́n èyí tí kò bá bá òde òun nímù tí ó sì dára ni ló yẹ kí ènìyàn gbé tìsẹ́ gbẹ́ kan.

Ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi ni kí èmi kí i sì bá ṣe torí pé mo gbà pé oníkálukú ló lẹ́tọ̀ sí òmìnira ara rẹ, tí ó sì yẹ kó lè ṣe nǹkan láì gba ìyèdí rẹ wò. Èyí lè ló sì jẹ́ wípé mi kì í lábàlé rú nǹkan báyìí láti má ṣe ìwádìí ẹnikẹ́ni. Ṣùgbọ́n ní àwọn ilé iṣẹ́ wa tí ànfàní bá ń wà fún mi tàbí àṣẹ bá wà láti ọ̀dọ̀ àwọn olùdarí ilé iṣẹ́ wa àbí àwọn alábọ̀ọ́ àbá àwọn ọ̀gá ilé iṣẹ́ wa wípé kí àwa kí n wà lára àwọn tí ó sì wádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀, èmi yóò sì ṣe ìwádìí yìí bó ṣé tọ́ àti bó ṣé yẹ. Yálà o, àwọn tí wọ́n súnmọ́ mi nínú àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọ́n ni o, àbá àwọn tí kò súnmọ́ mi, èmi yóò sì ṣe ìwádìí oníkálukú ní bí ìlànà òfin bá ṣe gbé kalẹ̀. Tí ó sì jẹ́ wípé èmi ò ní fi àwọn ọ̀rẹ́ mi torí pé wọ́n jẹ́ ọ̀rẹ́ mi kí n wá ṣe ìwádìí tí ó kù díẹ̀ ká tó lórí wọn, kí n wá fi àwọn tí a jọ súnmọ́ ara wa sílẹ̀ kí n wá máa ṣe ìwádìí lórí àwọn tí a jọ súnmọ́ ara wa torí pé èmi mọ̀ wọ́n ò súnmọ́ mi. Ẹ̀mi kì yóò ṣe báyìí. Èmi máa ń gbìyànjú láti ṣe déédéé, mo sì máa ń gbìyànjú àti ṣe dọ́gba dọ́gba ni. Èyí lè ló fi jẹ́ wípé màá sì ń gbìyànjú tí wọ́n bá gbé iṣẹ́ náà fún mi láti ṣe ìwádìí gbogbo àwọn tí a bá ń jọ ṣiṣẹ́ papọ̀ àtàwọn tó súnmọ́ mi àtàwọn tí ò súnmọ́ mi, òun ni màá sì ń gbìyànjú láti ṣe déédéé láti níbi tí màá ti ń ṣe ìwádìí wọn. Tí èmi ò sì ń gbìyànjú, mi ò ní jẹ́ kí eran ara tàbí ìkùnsínú kó lò mi nígbà tí mo bá, kí ara ó lò mi tàbí kí ìkùnsínú nígbà tí mo bá ń ṣe ìwádìí àwọn ènìyàn torí pé mo mọ̀ pé ìdí pàtàkì tí a fi ní kì í ṣe ìwádìí òun, òun ni láti jẹ́ kí ilé iṣẹ́ ó lọ síwájú kò ṣe pé láti lè fi ìyà jẹ ẹ̀yà kan. Tí ó sì jẹ́ wípé ohun tí mo bá rí níbi ìwádìí mi, ìmi màá sì gbé kalẹ̀ fún àwọn tó jẹ́ ọ̀gá wa. Láláì fi, láláì ṣe àlàáfibò tàbí láláì ṣe ohun tí kò ní jẹ́ òtítọ́, òtítọ́ ni màá sì ṣètọ́ má sì kí n ṣe ìwádìí. Tí ó sì jẹ́ wípé àbọ̀wádìí yìí òun ni mo mọ̀ pé ó lè ṣe é ṣe kó ní ipa lórí iṣẹ́ àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi tàbí kó ṣe òkùnfà pé yá wọ́n ó lè máa ṣe iṣẹ́ lọ nílé iṣẹ́ àbí pé yá wọ́n á ní pé kí wọ́n lọ fìdípa gbá sílé tàbí kí wọ́n fẹ̀yìntì lẹ́nu iṣẹ́.

Oúnjẹ ọ̀sán ló máa ń ṣàbàwá mi lẹ́nu iṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tí ó sì jẹ́ wípé àwọn oúnjẹ tí wọ́n bá ń tà ní ilé ìdáná ibi iṣẹ́ wa, oun náà ni yóò ṣe atọ́ka oúnjẹ tí mo bá máa jẹ. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé wọ́n máa ń ní ìrẹsì àbí òkèlè, tí ó sì jẹ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìrẹsì wọn ni mo máa ń jẹ. Tí mo bá sì dé bẹ́ẹ̀, èmi yóò sì ra ìrẹsì, màá sì ra, èèè máa ra ẹran tàbí ẹja, màá sì ra eyin si. Tí wọ́n bá sì ní dòdò, èmi yóò sọ wípé kí wọ́n bá mi fi dòdò sí. Ehn, tó bá sì jẹ́ wípé bí i á, omi ló wà, ehn àwọn ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni ó jẹ́ pé omi mo máa ń rà si. Ehn, àwọn igbà míì sì wà tí ó jẹ́ pé ẹlẹ́rìndòdò ni màá ní kí wọ́n bá mi fi si. Ehn, èyí ó sì máa ń gbà mí tó, ehn bí i a, owó tí mo máa ń ná lórí ilé, oun ló sì jẹ́ wípé ó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì tí òun ṣe ohun tó gára jù tàbí ohun tí, ehn ó jẹ́ ohun tí a lè pè ní iná àpá torí pé àwọn oníṣẹ́ ilé iṣẹ́ wa wọ́n gbà wípé oúnjẹ tí èèyàn bá jẹ ni ó, ó máa, ó máa jẹ́ kí ó fi ní okun lára dáa, ó máa tún fi fún ní àǹfààní láti ṣiṣẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ehn, ìdí pàtàkì sì ni tí, ehn wọ́n ti pàtàkì pé kí a ní wákàtí, ká ní ìṣẹ́jú ọgbọ̀n láti fi jẹ oúnjẹ lójoojúmọ́ lẹ́nu iṣẹ́. Ehn, tí ó sì jẹ́ wípé àwọn tó ń jẹ́ ọ̀gá lọ́gá láàrin wa, ehn nígbà tí ó bá sì di àsìkò yìí, oúnjẹ tí àwọn máa ń jẹ ọ̀fẹ́ ló máa ń jẹ́ tí wọ́n sì kí n gba owó è lọ́wọ́ wọn. Ehn, ṣùgbọ́n èmi ó, èmi sì, ó sì tó, ó sì máa tó ìpele bí i méjì mẹ́ta kó tó di pé èmi náà máa máa ní àwọn àǹfààní wọ̀nyí. Ehn, ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni èmi máa ń jẹ ìrẹsì ní ẹnu iṣẹ́ pẹ̀lú àwọn ǹkan tí mo ti dárúkọ. Àwọn ìgbà mìíràn wà tó jẹ́ wípé òkèlè ló máa wù mí gẹ́gẹ́ bí àmàlà tàbí iyán, ló jẹ́ wípé màá sọ pé kí wọ́n gbé fún mi ní, ehn ẹnu iṣẹ́. Ṣùgbọ́n àwọn ìgbà míì, àwọn ìgbà yìí ẹkọ̀ kan ló máa sábà jẹ́ tí ó sì jẹ́ wípé, ehn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìrẹsì ni mo máa sábà jẹ́.

Batiri fóònù mi tó bá jẹ́ pé ohun tí mo gbé tí mo fi síná kúnkún dáadáa tí a lè pè ní hundred percent, òun ni ó jẹ́ wípé ẹ̀ ò ma ń gbà mí tó ọjọ́ kejì kí n tó sọ pé bóyá mo fi sẹ́nu náà padà. Eléyìí losi fi jẹ́ wípé tí mi ò bá ẹ̀ tí mi ò bá tan ìta n pè ní ẹ̀ data mi sílẹ̀ tí ó sì jẹ́ wípé ẹ̀ mi, èmi ò gba ìwọn ìpè púpọ̀ tàbí kí n lọ sí orí ẹ̀rọ ayélujára nígbà tí mo ní ọjọ́ kan tó àwọn àgbà mí ní ọjọ́ kan tó jẹ́ pé mi ò sábà ṣe irú nǹkan báyìí, ẹ̀ bátìrì fóònù mi òun ló sì ṣe é ṣe kó lò ju ọjọ́ kan lọ. Ẹ̀ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà pẹ̀lú gbogbo àwọn ìtàkùn tí mo nílẹ̀ láti wọ̀ àti gbogbo ojú òpó ayélujára tí mo ní láti láti wò lọ́jọ́ kan, èyí di pàtàkì tàbí àwọn ojú òpó ayélujára tí mo ní láti wò lọ́jọ́ kan. Ìdí yìí fún ìdí eléyìí bátìrì mi ló jẹ́ wípé ẹ̀ kò sábà lo ju ẹ̀ wákàtí mẹ́ mẹ́rin lé lọ́gbọ̀n mẹ́rin lé lọ́lọ́gbọ̀n lọ, tí ó sì jẹ́ wípé ẹ̀ kó tó dà sí kàn ń, mo sì máa sábà fi gbóná, mo sì máa ń bá wa fi sẹ́nu náà kó bá le tún gba iná sá rà dáadáa. Ẹ̀ bátìrì yìí, fóònù ọ̀hún náà mo sì ń lò fún ẹ̀ àwọn bí mo ti ń lò fún bí i ọdún kan sọdún méjì ní ìsìn, tí ó sì jẹ́ wípé bí mo ṣe ń lò ó sì, òun ni bátìrì rẹ̀ òun ni óun ni ò kò múná dóko sí dáadáa bí i ti tẹ́lẹ̀. Lórí ti tẹ́lẹ̀ bátìrì rẹ̀ ò le lọ ọjọ́ méjì láìṣe pé bóyá ǹkan ṣe, ẹ̀ tí ó sì jẹ́ wípé ẹ̀ yóò ra máa já díẹ̀ díẹ̀ ni, ṣùgbọ́n àsìkò yìí ìṣe já rẹ̀ ni ó ti ó ti ṣe díẹ̀ sí ju ti tẹ́lẹ̀ lọ, kí jẹ́ wípé kí n tó ṣẹ́jú pé ó ti le já wọ̀ ẹ̀ ó ti le já dáadáa débi wípé mà nílò àti fi sẹ́nu náà. Ṣùgbọ́n mo máa ń rí ọ̀nà láti fi ṣi ẹnu náà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá wà ní ọ́fíìsì, tí ó sì jẹ́ wípé mó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀ má ti fi sẹ́nu náà lọ́fíìsì kí n tó délé ẹ̀ tí ó sì ń ṣe pé bóyá mo ní ẹ̀ bóyá bóyá fóònù náà ó kú mọ́ mi lọ́wọ́.

Bẹ́ẹ̀ni, etí mi dára tí ó sì jẹ́ wípé tí èèyàn bá sọ̀rọ̀, ehn, mi ò nílò láti dẹ́ti kí n tó gbọ́. Àwọn ọ̀rọ̀ mí toba sọ kẹ́lẹ́kẹ́lẹ́ gan, mo tí máa ń gbó. Ehn, àgàgà tí mo bá yá jẹ́ pé ọtí ọ etí ọ̀tún mo kọ iṣẹ́ ni ọ̀ún, èmi yóò sì gbó ohun tí wọ́n bá sọ dáadáa. Ehn, ìgbà mìíràn wà tó jẹ́ wípé, ehn, etí òsì etí ọ̀tún mi ó máa ń se iṣẹ́ dáadáa ju etí òsì mi lọ, tí ó sì jẹ́ wípé, ehn, tí mo bá fẹ́ gbọ́rọ̀, màá nílò láti tẹ́tí. Àwọn ìgbà mìíràn wà tó jẹ́ wípé tí èèyàn méjì bá ń sọ̀rọ̀, màá sì rí ǹkan dimú nínú ohun tí wọ́n máa ń jọ́ sọ, ehn, bí etí mi bó ṣe dára tó le léyìí. Ehn, ṣùgbọ́n, ehn, èmi kì í sábà ní, ehn, àrun etí kankan tí yóò dà mí láàmú. Ehn, èmi ehn, ìgbà mí, mo máa ń lo àwọn ǹkan ìkótí láti kó etí mi kó fi yọ àwọn idọ̀tí tó ṣe é ṣe kí ó ti sọdọ̀ sí inú etí mi. Ehn, eléyìí ló sì jẹ́ wípé mo máa ń gbìyànjú àti mó ju tó etí mi tí èmi sì jẹ́ kí, ehn, àbàwọ́n àbí ìdọ̀tí kankan kó wọ inú etí mi ní bí mo bá ṣe lágbára mọ́. Ehn, ehn, ṣùgbọ́n nígbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọ̀rọ̀ tí ò bá kàn mi, èmi ì tẹ́tí sí i. Ṣùgbọ́n ohun tó bá jẹ́ kí n tó bá yẹ kí n tẹ́tí sí i, èmi yóò sì gbìyànjú àti èmi yóò sì gbó dáadáa ní kété kété, tí mi ò sì nílò àwọn ohun èlò tí àwọn èèyàn fi máa ń gbọ́rọ̀ kó tó di pé mo gbọ́rọ̀ dáadáa.

Ọjọ́ rú ní ọ̀sẹ̀ tó kọjá, òun ni mo lọ sí ọjà kẹ́yìn. Tí ó sì jẹ́ wípé àwọn ǹnkan ọbẹ̀ àti àwọn ǹnkan oúnjẹ ni mo lọ, ìyẹn wọ́pọ̀ nínú àwọn ǹnkan tí mo lọ rà. Nígbà tí mo sì dé ọjà náà, ọwọ́ ìrọ̀lẹ́ ni mo fi lọ, tí ó sì jẹ́ pé àìmọyẹ ọlọ́jà lọ́ ti ń kógbáwọlé. Ìgbà tí mo sì dé ọjà náà, eh mo sì sún lọ síbi tí wọ́n ti ń ta ata. Mo ra ata, rodo àti tòmátò. Eh lẹ́yìn wágbà náà, mo sì ra ẹja, eh mo sì ra gààrí pẹ̀lú ìrẹsì. Eh nítorí pé mo lọ ata àti tòmátò náà papọ̀, tí mo sì tún ra eh ẹ̀gúsí tí mo lọ, ìyẹn náà. Eh àìmọyẹ, àìmọye ǹnkan ní àwọn èèyàn máa ń rà lọ́jà. Tí ó sì jẹ́ pé fún ọjọ́ tá ń sọ yìí, àwọn nǹkan tí èmi rà wọ̀nyíi tí inú mi sì dùn pẹ̀lú bí mo ṣe rí àwọn ọjà náà rà. Ọjà náà ni ọ̀gá mi là rà, tí ó sì jẹ́ wípé eh mo rí iná, eh mo sì gbe lọ lébẹ̀ láti lọ se oúnjẹ. Oúnjẹ ohun náà ó sì jẹ́ ǹ tí ó dùn mọ́ mi lẹ́nu, torí pé mo jẹ fún àwọn ìgbà tí ó jẹ́ fún ọjọ́ mélòó kan, tí ó sì jẹ́ wípé eh ó ṣe àǹfààní tó pọ̀ lọ fún mi lára mi. Ẹ̀mí sì gbìyànjú, mo máa ń ní ìfẹ́ láti lọ sí ọjà láti lè ra àwọn ǹnkan tí èmi yóò jẹ, torí pé tí èèyàn mi bá rà ó lè má tẹ̀ mí lọ́rùn bí mo ṣe ń fẹ́. Eléyìí ló jẹ́ ìdí pàtàkì tó jẹ́ pé mo máa ń gbìyànjú láti lọ rà fúnra mi, tàbí àwọn ìgbà tí olólùfẹ́ mi bá fẹ́ rà. Eh àwọn ilé yìí ló máa ń ṣe, ló máa ń jẹ́ àwọn baṣe máa ń ra àwọn ǹnkan lọ́jà. Eh tí ó sì jẹ́ wípé eh iná gbogbo àwọn básẹ́ máa ń ná ǹnkan lọ́jà lí èmi náà tí mọ̀. Eh òrékòóré, mo máa ń lọ sí ọjà lóòrékòóré láti lọ ra àwọn ǹnkan tí mo nílò. Eh àgàgà ǹnkan tí mo nílò fún oúnjẹ inú ilé ni o. Àbí àwọn ǹnkan mi tí mo tún nílò tí ó jẹ́ oúnjẹ.

Bẹ́ẹ̀ni ìrànwọ́ àkọ́kọ́ òun ni ìrànwọ́ tí, ehn, èèyàn kọ́kọ́ ṣe fún ẹni tí ó nílò ìrànwọ́. Ó jẹ́ pé èèyàn méjì ló ní ìrànlowọ́, ẹni tí ó kọ́ ṣe ìrànwọ́ yìí ni, ehn, àbẹ́ni wọn tọkọ gba ìrànwọ́ tí wọ́n ṣe, òun ni ìrànwọ́ àkọ́kọ́. Tí ó sì jẹ́ wípé tí èmi àti èèyàn bá pàdé, èmi ò wó kí n wo inú àwọn ǹkan tí èèyàn ó ṣe fún mi, mi ò ṣe ìrànwọ́ tí màá kọ́kọ́ ṣe fún ẹni náà náà. Eh, éèló fi jẹ́ wípé èmi ní ìfẹ́ sí láti máa ṣe ìrànwọ́ àkọ́kọ́ torí ẹni yóò mọ̀ wípé kò ń ṣe, ehn, ọ̀dọ̀ ẹni kan móòlè tí jẹ àǹfààní, òun náà lè jẹ àǹfààní lára tèmi náà, ehn, torí wípé kò ṣe ọ̀dọ̀ ọti ẹni kan móòlè tí lè jẹ àǹfààní, òun náà lè jẹ àǹfààní lára tèmi náà torí wípé, ehn, eh, ehn, àǹfààní ò pin sí ibìkan. Ẹni tí ó bá ṣe ore fún dúdú ó le jẹ́ èèyàn pupa ni ó san lẹ́san. Bá sì ṣe ore fún èèyàn pupa, ó ṣe é ṣe kó jẹ́ èèyàn dúdú oun ni ó san o lẹ́san. Ìrànwọ́ ò pin sí ibìkan. Eh, kò sí lé ẹni tí ó nílò ìrànlọ́wọ́ kan àbí mi láti gòkè àgbà. Ìrànwọ́ tí, ìrànlọ́wọ́ tí mo bá láǹfààní àti ṣe máa ṣe fún àwọn èèyàn, kò sí ẹni tí ìrànlọ́wọ́ kan tí ò nílò ìrànlọ́wọ́ kan àbómi rán láti gòkè àgbà. Eléèlo fi jẹ́ wípé mò ń gbìyànjú àti ṣe ìrànwọ́ nígbàkígbà tí mo bá lágbára.

Ìrò látọ̀dọ̀ àwọn oníbàárà ni ló ṣe pàtàkì lẹ́nu iṣẹ́ wa torí pé a máa fẹ́ ń gbọ́ ara awon nǹkan, àwọn iye ojú, ìyà táwọn oníbàárà wa toń kọ sí àwọn ọjà tí a ń tà fún wọn àti àwọn ọ̀nà à gbá, ọ̀nà tí ó tún ń jẹ́ kí ọ̀nà tí a tún fi gbà láti fi máa ṣe, láti fi máa sìn wọ́n dáadáa ju bá ṣe ń ṣẹ telẹ̀ llọ. Àwọn oníbàárà ló sì jẹ́ pé àwọn tá bá gbá, tí mo bá ṣe alábàápàdé, iye ẹja wa tí wọ́n ti rà oun ni wọ́n sì sọ fún mi, bon ṣe gbádùn ọjà ohun sí àbí ibi tí wọn rò pé ó kú díẹ̀ káàtò. Eléyìí ló sì máa ń ṣẹlẹ̀ ní òrékóòré. Kí wọ́n bá sọ, èmi náà a máa bi wọ́n léèrè pé bóo ni ṣé ẹ ń gbádùn ọjà wa ó. Tó sì jẹ́ wípé máa farabalẹ̀ láti gbọ́ tẹnu wọ́n. Mo tún máa ń gba ìrò lọ̀dọ̀ àwọn oníbàárà látara ímeèlì mi. Mo maa ń gba ìrò látọ̀dọ̀ àwọn oníbàárà látara ímeèlì mi. Tó sì jẹ́ wípé lóòrèkóòrè mo máa ń wo méèlì mi láti gbọ́ ara àwọn nǹkan tí àwọn oníbàárà bá sọ. Àwọn onímọ̀ dúrọ̀ wa náà ni wọ́n sì tún máa ń fún wa ní àwọn ìró láwọn oníbàárà affiliate pẹ̀lú àwọn áàpù tí àwọn áàpù tí ilé iṣẹ́ wa tí wọ́n nlò, tí wọ́n fún àwọn oníbàárà kí wọ́n lè fẹ́ máa, kí wọ́n lè máa tà ara rẹ̀ láti máa bá wa sọ̀rọ̀. Eléyìí ló sì jẹ́ àwọn ọ̀nà tí mo máa ń gbá gbo iro lati odò àwọn oníbàárà tí a sì máa ń ṣiṣẹ́ lórí àwọn iro yìí yálà láti jẹ́ kí iṣẹ́ wa kó tún dára sí i àbí èyí tí ó pè wá fún takuntakun tí à ń ṣe ní ẹnu iṣẹ́ wa.

Ní agbègbè wa ọjọ́ karùn karùn ni wọ́n ma ń nájà, tí ó sì jẹ́ pé wọ́n ná ọjà kan lónìí bayii. Ọjọ́ karùn sásìkò táa wàyí lọ́jà tuntun yóò dé. Eh ní àdúgbò, ní agbègbè tí mo wà yìí ló jẹ́ pé ọjà tí wọ́n ná òun ni ó jẹ́ gbajúgbajà, tó sì jẹ́ pé òun náà ló gbajúmọ̀ jù láàrin ìlú. Táwọn èèyàn máa ń wá láti ọ̀pọ̀lọpọ̀ àdúgbò láti wá ná ọjà náà. Eh ọjà yìí sì ni ó máa ń kún fọ́fọ́ ní àwọn ọjọ́ ọjà. Àwọn tí ó sọ ẹjọ́ ọjà kan, ọjà yìí sì tó máa ń kún na. Na fi jẹ́ wipé àwọn ọjà yìí òun ni àwọn èmi náà ti máa ń ra ǹkan tó ti mọ̀ pé bá rí àwọn oníbàárà, òun náà lára àwọn olùtajà rẹpẹtẹ, tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ wá ra, wọ́n gbọ́dọ̀ wá ta ǹkan níbẹ̀. Eh èyí yìí ni àwọn ibi tí mo sì ti máa rí àwọn ǹkan rà lọ́wọ́, pokù lẹ́dìnwọ́, tí ó sì jẹ́ wípé tí mo bá fẹ́ ra ǹkan ẹ̀dínwó, àwọn ilé ìwé, àwọn ọjà tuntun yìí ni màá kọ́kọ́ lọ láti lè lọ ra àwọn ọjà mi.

Àwọn Yorùbá bọ̀ wá ní tójú mọ́ má má, tójú mọ́ bá mọ́, ọ̀ye alà kedere. Eh, ti ilẹ̀ bá ti mọ́, ló jẹ́ wípé ìmọ̀lẹ̀ tí mo máa ń tàn lówurọ̀, òun ló máa ń tàn jále jáko. Tí ó sì jẹ́ wípé eniyan ó rí àwọn ǹkan tó bá ń ṣẹlẹ̀, eniyan ó rí àwọn ara, àwọn ara wọn, eniyan ó rí àwọn ènìyàn, ara ènìyàn, eniyan ó rí àwọn ènìyàn dáadáa, eniyan ó le rí gbogbo àwọn ǹkan tí ó ń ṣe nílẹ̀ mi dáadáa, eniyan ó rí gbogbo ǹkan rekéte láìṣe lo, eh, iná àbí láìṣe máa wá iná ìjọba àbí wá iná kankan làtọ́mi Ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ wípé ọwọ́ alẹ́, ìmọ̀lẹ̀ tó máa ń tàn lọ́wọ́ alẹ́, eh, bíi ìmọ̀lẹ̀ tòṣùpá, òun ni tó máa ń tàn lọ́wọ́ alẹ́. Tí ó sì jẹ́ pé ìmọ̀lẹ̀ t'ọ̀rùn ló máa ń tàn lọ́wọ́ àárọ̀. Ìmọ̀lẹ̀ òṣùpá, ìmọ̀lẹ̀ t'òṣùpá ló máa ń tàn lọ́wọ́ alẹ́, tí ó sì jẹ́ pé ìmọ̀lẹ̀ t'orùn ló máa ń tàn lọ́wọ́ àárọ̀. Ìmọ̀lẹ̀ t'orùn yìí ló jẹ́ pé ó máa ń tàn kale káko, tí ó sì jẹ́ pé tì t'ọ̀ṣùpá ni, eh, ó máa ń ní ibi tó máa ń tàn dé. Okunkun birimubirimu tìtitálẹ́, òun ni kò ń jẹ́ kí ìmọ̀lẹ̀ yìí kó le málẹ̀ kedere. Àwọn èèyàn mìíràn máa lọ pàlọ́ nínú, wọ́n pè àwọn ọmọ jọ, wọ́n sì máa pàlọ́ nínú. Àwọn ènìyàn mìíràn wá pé, wọ́n ko àwọn ọmọ jọ, wọ́n sì máa pàlọ́ nínú, ìmọ̀lẹ̀, òkun, ìmọ̀lẹ̀ alẹ́ yìí, ìmọ̀lẹ̀ ìrọ̀lẹ́. Tí ó sì jẹ́ wípé àwọn èèyàn mìíràn máa ń ṣeré ge, máa ń ṣeré ìfẹ́ nínú ìmọ̀lẹ̀ ìrọ̀lẹ́. Ṣùgbọ́n ìmọ̀lẹ̀ òwúrọ̀, òun ni àwọn èèyàn fi máa ń ṣiṣẹ́. Ó jẹ́ wípé olóko oròko, olódo olódo, àwọn tí wọ́n ní ibi iṣẹ́, tabi omíràn náà ni àwọn náà ó lọ ibi iṣẹ́ wọn, ìmọ̀lẹ̀ òwúrọ̀ ni tí inú tó dọ́ níwájú tèmi, òun ni mo fẹ́ràn jùlọ tí ó sì jẹ́ àwọn ǹkan tí ó máa ń tọ́ka pé kí èèyàn lọ ibi iṣẹ́ ní agbègbè tiwa.